Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn aládùgbò mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ni wọ́n ṣe akíkanjú, wọ́n fẹ́ràn ara wọn, wọ́n jẹ àwọn ènìyàn tí ènìyàn lè fi yàn gàn, ẹni tí ènìyàn lè máa bá sọ̀rẹ́. Àwọn aládúgbò mi ní pàtàkì arákùnrin àti arábìnrin kan tí wọ́n ń gbé ní apá òsì mi, wọ́n wá láti, wọ́n wá láti ilẹ̀ Igbo, wọ́n jẹ́ àwọn tí wọ́n fẹ́ràn èyàn gidigidi. Ìkọ́nu wọn ni yẹn ọkọ, ó máa ń ràn mí lọ́wọ́ láti gbé ọmọ lọ sí ibi iṣẹ́ lára àárọ̀. Nígbà tó bá ti ń lọ ibi iṣẹ́, á ràn mí lọ́wọ́, á gbé ọmọ mi kan dání lọ sí ibi iṣẹ́. Kò dẹ ni lára kò pariwo, kò di-- ìyàwó, ìyàwó pàápàá ò tí è sọ pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́. Wọ́n jẹ́ àwọn ènìyàn tó dára gidi.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Báwo ni ìwà ìṣòwò, ìṣòwò rẹ ṣe rí? Ọ̀rọ̀ yìí ò dàbí ẹni pé ó yé mi o. Báwo ni ìwà, ìwà ìṣòwò rẹ ṣe rí? Oò, ó ti yé mi. Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìṣòwò mi òn lọ dédé. Mo máa ń wá ìṣòwò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ni àkọ́kọ́, mo máa ń wá ìṣòwò lọ́wọ́ àwọn òbí, mo máa ń wá ìṣòwò lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́, àwọn òṣìṣẹ́ tajọ́ n ṣiṣẹ́. Mo de máa ń wá òṣù ìṣòwò lọ́wọ́ àwọn ará ilé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn fi máa ń wá ìṣòwò. Ìkan nu àwọn ọ̀nà yìí ni kí èèyàn máa bá àwọn alábàágbé sọ̀rẹ́. Ibi tí èèyàn bá ti ń bá àwọn alágbágbé sọ̀rẹ́, won máa ma fi àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mìí tọ́n ní ìfẹ́ sí òwò tí mò ń ṣe, ó máa ma fi máa hàn mí. Lẹ̀yin iyen kẹ̀dẹ̀re, ibi tí n bá ti ń bá àwọn òṣìṣẹ́ yòókù sọ̀rọ̀, àwọn náà a máa fi mí han àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èeyàn mìí tí wọ́n tún fẹ́, tó ní àǹfààní, tó ní ìfẹ́ sí ohun tí mò ń ṣe. Nítorí ìdí èyí, mo máa ń lo ọgbọ́n àti òye láti bá àwọn ènìyàn ṣe ọ̀rẹ́ nítorí ìṣòwò mi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn yìí gẹ́gẹ́ bí ó ṣe yé mi sí ni kí èèyàn ní ọkàn mímọ́, kèèyàn máa yẹ ọkàn wò lóòrèkóòrè, má mọ bóyá ọkàn lúwẹ̀ẹ́, ó ṣe déédéé bí i sí àwọn ènìyàn, sí àwọn ojúlùmọ̀, sí àwọn aralè, sí àwọn tèèyàn mọ̀ àtàwọn teèyàn ò mọ̀. Ìsọdọ̀tun ọkàn yìí yìí, nǹkan tó jẹ́, nǹkan tó yẹ kó jẹni lógun ni keèyàn máa wà ìsọdọ̀tun ọkàn. Ọkàn ẹni, òun ni ilé ti, ilé ara ẹni. Ọkàn ẹni, òun ni gbogbo ẹ̀mí èèyàn. Nítorí náà ọkàn yín gbọ́dọ̀ mọ́, ó gbọ́dọ̀ máa wà ní ìsọdọ̀tun ní òrèkóòrè. Tí ọkàn bá wà ní ìsọdọ̀tun lóòrèkóòrè, ó máa fún èèyàn ní àlàáfíà, ó máa fún èèyàn ní ìsinmi, ó máa fún èèyàn ní oore-ọ̀fẹ́ láti máa ṣe rere síwájú si. Sùgbọ́n tí ọkàn o bá wà ní ìsọdọ̀tun tí ọkàn dọ̀tí, tí ọkàn lábàwọ́n, àwọn nǹkan tí èèyàn ò lérò ni èèyàn máa máa gbà sínú irú ọkàn bẹ́ẹ̀. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ṣe mí láǹfààní, ó máa ṣe àwọn ará tó ń bá mi gbé láǹfààní, ó máa ṣe ìjọba Ọlọ́run láǹfààní, ó máa ṣe gbogbo ènìyàn láǹfààní tí ń bá ní ìsọdọ̀tun ọkàn.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn-ín. Ẹ̀rín jẹ́ nǹkan tí àwọn léèbú ń pè ní laughter. Ẹ̀rín de jẹ́ nǹkan tó máa ń mú ọkàn balẹ̀, nǹkan tó máa ń mú kí ayé èèyàn kó gbòòrò si. Bí èèyàn bá ń rẹ́rìn-ín, tí èèyàn máa di jú, tí èèyàn máa di mú, máa di ra káàkiri, bí èèyàn máa ń rẹ́rìn-ín tí èèyàn tún ra sílẹ̀, óre ọ̀fẹ́ ńlá ni. Ẹ̀rín yii jẹ́ nǹkan pàtàkì tó máa ń lé ìbànújẹ́ kúrò nínú ayé èèyàn. Bí èèyàn bá ń rẹ́rìn-ín, tí èèyàn ṣàwàdà, tí èèyàn máa di inú sínú, máa di àwọn èèyàn sínú, máa di ìbínú sínú, máa di àrán kan, máa di oríṣìíríṣìí nǹkan tí ó máa ń, ó máa ń fa àìsàn sára. Tí èèyàn bá máa gbé káàkiri, èèyàn gbọdọ̀ máa rẹ́rìn-ín. Ẹ̀rín jẹ́ nǹkan tó máa ń fún ni láyọ̀. Ẹ̀rín jẹ́ nǹkan tó máa ń tún ni lára ṣe. Ẹ̀mí jẹ́ nǹkan tó máa ń fún mi, tó máa ń fún ni ní ẹ̀mí gígùn. Ẹ̀rín jẹ́ nǹkan tó yẹ́ pé tí èèyàn bá ti ẹ́ ní ìbànújẹ́ kan, tó bá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín, gbogbo àyíká yẹn ló máa yípadà. Nítorí pé ẹ̀rín ó ní agbára láti sọ nǹkan tó ti bàjẹ́ kó sọ di nǹkan tó dára.

Ní ìgbà wo ni o máa ń gé irun rẹ? Gẹ́gẹ́ bí ẹni kan, mo jẹ́ ẹni tí ó máa ń gé irun kéré. Nítorí ó máa ń wù mí láti máa da omi sórí mi tí n bá ń wẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ẹ̀ jáde tí mo bá dé, ni màá lọ sí ilé ìwẹ̀ tí màá bẹ̀rẹ̀ sí ní bu omi sórí, bu omi sára ní pàtàkì òrí. Nítorí pé gbògbò ohùn tí èyàn ti rìn lọ́sàn án, gbògbò iṣẹ́ tí yàn ti ṣe lọ́sàn án, gbògbò wàhálà ìdààmú tí yàn ti farawọ́ lọ́sàn án, bí yàn bá dé tó bá da omi sórí, orí yẹn máa tutù ni. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń gé irun mi. Mo máa ń gé irun mi ní ò rè kó ò rè bíi kí jẹ́ kí irun yẹn kún kí n tó gẹ. Ni ẹ̀kàn lóṣù mẹ́ta, màá gé irun mi. Torí obìnrin ni mí. Ni ẹ̀kàn lóṣù mẹ́ta, màá gé irun. Gígẹ irun yìí ó jẹ́ ǹkan tó ń fún mi ní àǹfààní láti jẹ́ kí afẹ́fẹ́ atẹ́gùn kó má fẹ́ sí àgbárí. Bí èyàn bá sí orílẹ̀ tí afẹ́fẹ́ tó jẹ́ pé ibi tí afẹ́fẹ́ pọ̀ sí ni yàn wà, afẹ́fẹ́ yẹn máa ma wọ àgbárí ni, a máa jẹ́ kí ara máa tutù. Kò ní jẹ́ kí àrá ní yàn. Gbògbò ǹkan bí orí fífọ́, gbogbo ǹkan bí wàhálà gbògbò yẹn máa pura ni.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ pé ó jẹ́ ǹkan tí àwọn, ní pàtàkì àwọn obìnrin máa ń ṣe tí wọ́n bá lọ sí ọjà lọ wá àwọn nǹkan ra lọ́jà. Ó jẹ́ ìgbà tí ẹni tí ó fẹ́ ra ọjà àti ẹni tí ó ń ta ọjà, wọ́n máa máa sọ̀rọ̀, wọ́n máa máa dúnàádúrà, wọ́n máa máa dúnàádúrà, wọ́n máa máa sọ̀rọ̀ ní, ní àìfìwé. Wọ́n lè ní bí eyàn fẹ́ ra gbé bàtà kan, wọ́n ní bàtà yìí lò ní o. À, ó lè ní ẹgbẹ̀rún márùn-ún ni bàtà yìí. À, ṣe kò gba ẹgbẹ̀rún mẹ́rin àbí kò gba ẹgbẹ̀rún mẹ́ta? A ní à, ẹ fi díẹ̀ síi, ẹ fi díẹ̀ síi. Ẹ mu ní ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀. A ní ó ti o, ẹgbẹ̀rún márùn-ún ni mo ní o. Ẹgbẹ̀rún mẹ́ta ni mo ní o. A ní ó dá ẹgbẹ̀rún mẹ́ta wá, ṣùgbọ́n ká fi ṣe ọjà àárọ̀ ni. Ǹkan tó ń pè ní ìdúnà, ìdúnàádúrà nìyí. Kí eyán mọ, àwọn eyan máa ń pè ní "common haggle". Ìdúnàádúrà ó jẹ́ ǹkan tó, tó wọ́, tó ṣe, tó pọ̀ ní ilẹ̀ adúláwọ̀, ilẹ̀ Yorùbá. Kò sí ọjà tí àǹfẹ́ lọ nílẹ̀ Yorùbá tí èèyàn máa kọjá ibẹ̀ tó máa ra nǹkan láì máa dúnàádúrà. Àfi àwọn ibi tí à ń pè ní àwọn ọjà tí àwọn, àwọn olówó, àwọn tó ti, tó jẹ, tó ti rí mu, tó ti rí jẹ, tí wọ́n ò ní tẹ́ pé wọ́n, wọ́n ò fẹ́ ṣe ìdúnàádúrà. Wọ́n á kọ̀ lọ síbẹ̀ wá lọ sórí àtẹ. Tí wọ́n bá ní, ò, náírà márùn-ún ni kíni yìí, wọ́n á kọ́ gbe wa lọ sọ náírà márùn-ún láì máa dúnàádúrà. Irú àwọn ibẹ̀ yẹn nìkan ni kò kí n dúnàádúrà. Wọ́n rí àwọn olóyèbo ń pè ní supermarket. Ibẹ̀ yẹn nìkan ni. Ṣùgbọ́n níbí ọjà ìgbagba, ọjà ìta gbangba, ọjà oko, ọjà abúlé, gbogbo irú ọjà bẹ́ẹ̀ la máa ń ṣe ìdúnàádúrà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni ọkọ̀ tí mò ń lò. Mo dẹ̀ máa ń fọ ní ojoojúmọ́. Nígbà mìíràn kẹ́, èmi kọ́ ni màá fọ ọkọ̀ yìí. Àwọn kan tá ń pè ní àwọn abániwàkọ̀, àwọn dẹ́rẹ́bà tó wà ní ilé iṣẹ́ wa, wọ́n máa ń bá mi fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Ìgbà kan, ìgbà mí dèré àwọn ọmọ máa bá mi fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Nítorí náà mi ò lè sọ pé ìgbà báyìí ni mò ń fọ ọkọ̀ mi. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn alábàágbé, àwọn òṣìṣẹ́, àwọn abágbélé àwọn náà máa ń bá mi fọ ọkọ̀ mi. Ọkọ̀ mi bí mo ṣe sọ ó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Kò ṣòro fọ̀ ọ, torí ọkọ̀ tí kì í ṣe ọkọ̀ tó tóbi rẹpẹtẹ kò ń ṣòro fọ̀. Ṣùgbọ́n nítorí mo ní àwọn tí wọ́n máa ń fààyè sílẹ̀ láti bá mi fọ ọkọ̀ yìí ló fa tí mi kì í fi fọ ọkọ̀.

Ṣé o máa ń ṣe ìmú, ìmú dúró ju ìwọ̀n? So fi Sofitiwía rẹ, ọ̀rọ̀ yìí ò ye mi dáadáa. Mo sà mọ̀ pé ìmú doju ìwọ̀n ó jẹ́ ǹkan tí èèyàn máa sọ pé bọ́yá ṣé mo ní kí èèyàn máa scale ǹkan gẹ́gẹ́ bí àwọn olóyinbo pé ṣé mo máa ń measure, ṣé mo máa ń wọ́n, mo máa ń mọ bóyá ǹkan tí mò ń ṣe bóyá ó dé ojú ìwọ̀n. Ṣùgbọ́n sofitiwía yìí ni kò ye mi tó. Èmi ò mọ ǹkan tí ẹni tó kọ ìbéèrè yìí, mi ò mọ ǹkan tó fẹ́ sọ nípa sofitiwía yìí.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Àwọn oníṣẹ́ ọwọ́, tá ń táwọn ebò ń pè ní technician, àwọn ló máa ń tún nǹkan ṣe. Ṣùgbọ́n ká ní pé bí ẹ̀rọ ọlọ́ta tí kò kàn dèdè ṣiṣẹ́ mọ́ tí a bá wò ó dojúdojú, ó ṣéṣe pé irin, irin kan ló yọ kúrò níbẹ̀. Èèyàn kọ́ dẹ̀ máa ra firìnyàn padà. Ṣùgbọ́n tó bá ti di pé àwọn nǹkan èlò tí ó lágbára, àwọn nǹkan èlò tí kì í ṣe, tí kò ṣe yẹpẹrẹ, èmi ò mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe o. Ṣùgbọ́n láti tún létò, mo mọ̀ ń tún létò. Mo mọ̀ ń tún ọ̀nà tọ̀. Mo mọ̀ ń sọ̀rọ̀ ní tobìnúbí sí àwọn ènìyàn láti fa ojú wọn mọ́ra. Ka ní láti máa tún irú àwọn nǹkan bẹ́yẹn ṣe, mo mọ̀ ń tún àwọn nǹkan bẹ́yẹn ṣe. Ṣùgbọ́n tó bá di pé àwọn nǹkan èlò, àwọn nǹkan ìṣiṣẹ́ nílé, àwọn nǹkan ta fi máa ń ṣiṣẹ́ lóko, ṣiṣẹ́ nílé, ṣiṣẹ́ níbi iṣẹ́, èmi ò mọ̀ nǹkan tí èmi mọ̀ ń tún àwọn nǹkan bẹ́yẹn ṣe.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ǹkan tí mo rò pé ẹni tó ń bèèrè bèèrè yìí fẹ́ mọ̀ ni bọ́yá mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé tí mo bá wà nínú ọkọ̀ òfurufú. Tó bá jẹ pé bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wà ní ẹ̀gbẹ́ fèrèsé. Ní pàtàkì nígbà tí ọkọ̀ òfurufú yìí bá fẹ́ gbéra, ó máa ń wù mí láti rí àwọn ilẹ̀ láti máa wólẹ̀ kí ẹ máa wọ bí ọkọ̀ yìí ṣe máa máa gbéra, gẹ́gẹ́ pé láti dí àsìkò kan a kò ní rí gbogbo ǹkan tó wà ní àwọn ilẹ̀ kéékèèké, wọ́n máa di kékeré lọ, wọ́n máa kéré sì, wọ́n máa kéré sì. Lẹ́ẹ̀kan náà, gbogbo àwọn ilé bẹ́ẹ̀ yẹn wón kàn máa poò ra. A máa máa rí àwọn òfurufú, a máa máa rí àwọn òfurufú bí ó ru, bí ẹni pé kí ń kọ́ ń kú jáde. Lẹ́yìn yẹn, ẹ̀yìn ò kàn wá ní rí nkankan mọ́ àti wọnú òfurufú nìyẹn. Ó máa ń wù mí láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé àwọn àsìkò yẹn ó máa ń jẹ́ kí rí ọ̀pọ̀lọpọ̀ ǹkan bí àwọn òkè òkèòkè, bí àwọn, ẹ́, oríṣìíríṣìí àwọn ǹkan tó ń fò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí nínú ọkọ̀ òfurufú.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Àwọn aṣọ kan wà tí mo máa ń fọ ní ojoojúmọ́. Àwọn aṣọ gẹ́gẹ́ bí àwọ̀tẹ́lẹ̀. Nítorí náà àwọn aṣọ bí àwọ̀tẹ́lẹ̀ ojoojúmọ́ ni mo máa ń fọ àwọn aṣọ yẹn. Ṣùgbọ́n àwọn aṣọ kan wà tí a máa ń mú wọ, aṣọ ìmúròde, aṣọ ibi iṣẹ́, aṣọ ilé. Irú àwọn aṣọ báyìí ní ẹ̀ẹ̀kan, ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ àbẹ́ mẹ́ta lọ́sẹ̀ ni màá ń fọ irú àwọn aṣọ báyẹn. Ìgbà mí yẹn, ìgbà mí dèré, ẹni-- arábìnrin kan wà tó máa ń wá bá wa fọ aṣọ, òun ni màá kó gbogbo àwọn aṣọ yẹn fún tá bá wá fọ. Ṣùgbọ́n ìgbà mí tí n bá fẹ́ fúnra mi fọ àwọn aṣọ yìí, mo máa ń fọ bí ẹẹ́mẹta lọ́sẹ̀. Ẹẹ́mẹta lọ́sẹ̀ la máa ń fọ aṣọ nílé tiwa. A máa ń fọ níjọ́ ìṣẹ́gun, ọjọ́bọ̀ àti àbámẹ́ta.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo máa ń jí bí ago mẹ́ta sí mẹ́rin. Ó ti ntá, ó ti mọ́ mi lára ní ìgbà tí mo máa ń jí nìyẹn. Ṣùgbọ́n bi n ṣe máa ń jí tí eyan bá sùn, eyan a ji náà ni. Mo ní rò pé ẹni tí ó bèrè ibèrè ó fẹ́ mọ̀ pé ìgbà wo ni mo máa ń jí ní òwúrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gba ago mẹ́rin, ago mẹ́rin àbo sí ago márùn-ún ni mo ti máa jí láárọ̀. Màá de ṣe àwọn nǹkan tó ye kì n ṣe kí n tó jáde kúrò nílé.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Kí ni a fẹ́ fọn bíbà yìí? Ṣé fèrè ni? Ṣa fẹ́ fọn fèrè ni? Aba fẹ́ fọn mú. Ṣé o mọ̀ bí a ti ń fọn? Mi ò mọ̀ nǹkan tí oníbèrè yìí ń bèèrè lọ́wọ́ mi o. Ṣé o mọ̀ bí a ti ń fọn? Ká ní a fẹ́ fọn fèrè ni. Mo mọ̀ bí a ti ń fọn fèrè. Fèrè jẹ́ ohun iṣẹ́ kan tó jẹ́ pé tí ẹ bá fi sẹ́nu, o máa tí ẹ bá fi afẹ́fẹ́ sínú ẹ̀, o máa mú àwọn bi àwọn, àwọn nnkan ti áwọn oloyinbo ń pè ní sound, á mú jáde. Iyẹn ni kí ẹ máa fọn fèrè.

Ṣé o ní gíláàsì òòrùn? Aà, mo ní i. Èyí tí àwọn eléébò ń pè ní shade or sunglasses. Mo ní gíláàsì òòrùn. À, ní ilẹ̀ adúláwọ̀ òòrùn pọ̀ gidi o. Níwákà tí ta wà yìí, òòrùn ti ẹ pọ̀ torí òjò ti dá. Àsìkò òòrùn gan-an láwà yìí. Bí èèyàn bá dẹ́rìnì lọ́sàn-án nínú òòrùn tí kò lo gíláàsì òòrùn, à, lẹ́ni yẹn ń wà o. Gíláàsì òòrùn ó jẹ́ ǹkan tó ṣe ìyébiíyé fún ẹni tó bá ń ṣiṣẹ́ nínú òòrùn tàbí tó bá rìn nínú òòrùn. Nítorí òòrùn ní àwọn agbára kan tó máa ń jáde sí ara àwọn ẹ̀dá. Bí èèyàn o bá dẹ́ wọ gíláàsì òòrùn yìí yìí, ó máa ní ǹkan tí ò dá lọ́jú ẹni bẹ́ẹ̀ yẹn. Gíláàsì òòrùn kò, kò wọ́n púpọ̀. Gíláàsì òòrùn wọ́n púpọ̀. Ǹkan tí èèyàn lè, tí èèyàn lè rà ní tápá kà ni. Bí èèyàn bá ti lọ sí ọjà, ọ̀pọ̀lọpọ̀ àwọn, àwọn ọkùnrin, àwọn obìnrin ló ń ta gíláàsì òòrùn yìí. Ẹ̀yàn à kán dúnàdúrà náà ni a béèrè pé èló ni gíláàsì tó ń ta o? Iyẹ báyìí ni, iyẹ báyìí ni, iyẹ báyìí mo lè san o. Wọ́n á dẹ́ ní í ok, wọ́n á ní ó ti dáa, mú owó wá. Wọ́n á dẹ́ san owó yẹn fún ẹni tí ó ń ta gíláàsì yẹn. Ó de di wíwọ̀ náà nìyẹn.

Nígbà wo ni ọke yín sunkún? Mi ọ ran tí ijọ́ tí mo sọ kún gbeyin. Ọlọ́run jẹ́ kí ẹ̀niyàn máa rọgun ẹkún. Ó dá kí ẹ̀niyàn máa rẹ́rìn ju kí ẹ̀niyàn máa sunkún lọ. Nítorí ẹkún nǹkan ibànújẹ́ ni ẹkún. Ṣùgbọ́n ẹ̀rìn nǹkan ayọ̀ ni ẹ̀rìn. Bí ẹ̀niyàn bá ń rẹ́rìn, ó túnni lára. Ó de sẹ ni lóore láti máa rẹ́rìn ju láti máa sunkún lọ.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Àkàrà fúnra rẹ̀ oúnjẹ ni. Àkàrà ò dẹ̀ pé méjì. Àkàrà t’à ń ṣe pẹ̀lú ẹ̀wà, ìyẹn ni mo mọ̀ tó jẹ́ àkàrà. Òun fúnra ra ẹ̀ oúnjẹ ni. Ẹ̀wà la fi máa ń ṣe àkàrà. T’a bá fẹ́ ṣe àkàrà, a máa ń láti fọ ẹ̀wà yẹn dáadáa, a máa yẹ gbogbo èpò ẹ̀wà kúrò. A máa jẹ́ kó rẹ́ sínú omi díẹ̀, tìńtí. Lẹ́yìn yẹn, a máa wá lọ̀ ọ́. A máa lọ̀ ọ́ pẹ̀lú ata, àlùbọ́sà àti edé. T’a bá wá ṣe ìyẹn tán, la máa á gbé’po kaná. La máa jẹ́ k’épo yẹn gbá wọ́rọ́wọ́. T’ó bá ti gbá tán, a maá ma gé àwọn àkàrà yẹn sínú epo pẹ̀lú àlùbọ́sà nínú epo. Lẹ́yìn yẹn, a ma ma yíi padà. Ó d’àkàrà n’ìyẹn. Ṣùgbọ́n ìbéèrè yí ni pé kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ǹkan tí mo kàn le sọ ni pé àkàrà fúnra ra ẹ̀, oúnjẹ ni. Ṣùgbọ́n ká ní a, ká ní a bi mí pé kí ni oúnjẹ ẹ̀wà tí o fẹ́ràn jù? Mo lè ní moi moi tàbí àkàrà. Ṣùgbọ́n àkàrà fúnra rẹ̀ oúnjẹ ni.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ọwọ́ nìkan le èèyàn fi lè kọ̀wé. Èyàn ò lè fẹsẹ̀ kọ̀wé. Ẹ ni tó ń bèrè bèrè yìí, mi, ò rọ̀ nǹkan tó ń bèrè ò ye mi dáadáa. Ó ní ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ní ilẹ̀ adúláwọ̀ bí, a kì í lò nǹkan mi fi kọ̀wé, a fi ọwọ́ la fi ń kọ̀wé. Ṣùgbọ́n a lè fi nǹkan tó ń pè ní pẹ́nsù kọ̀wé. A lè fi nǹkan tó ń pè ní pẹ́n kọ̀wé. Àwọn nǹkan ta máa ń lò nìyẹn. Ta bá dẹ̀ lu, ṣùgbọ́n bí a lo pẹ́nsù o àbí a lo ọwọ́ o, a bá lo pẹn ó, ọwọ́ kan náà la fi máa mú wọn dání ta fi máa kọ́. Ṣùgbọ́n ke béèrè pé ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ọwọ́ la fi máa ń kọ̀wé nílẹ̀ wa Nàìjíríà. A ń lò nǹkan mi ju ọwọ́ lọ.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Ìṣẹ́ ìta gbangba. Àwọn iṣẹ́ wo lèyan léṣe níṣe ní ìta gbangba? Àwọn iṣẹ́ tí èèyàn lè ṣe ní ìta gbangba o jẹ́ bí iṣẹ́ pé kí eeyan ma á ṣiṣẹ́ bí mechanic, kí a má tajà níbi bí níbí a ní iwájú ilé, kí a maá ta nǹkan ní gbangba, ọjà tí kò ní nǹkan tó fi bò lórí. Ìta gbangba. Ìṣẹ́ ìta gbangba. Èèyàn lè ṣe iṣẹ́ kí eeyan sá nǹkan síta. Tóbá jẹ́ pé kí ọ́n ṣe nǹkan bí i pé sá nǹkan síta àbí gbálẹ̀ ìta gbangba àbí fọṣọ ní ìta gbangba. Mo fẹ́ràn àti ṣe iṣẹ́ ìta gbangba. Ṣùgbọ́n ká ní irú iṣẹ́ tí èmi ń ṣe lọ́wọ́ báyìí kì í ṣe iṣẹ́ tí èèyàn lè máa ṣe ní ìta gbangba. Iṣẹ́ tí èèyàn gbọ́dọ̀ ṣe nínú ilé ni. Ṣùgbọ́n ká lebi mi pé ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Kò sí nǹkan tó burú tí èèyàn bá ṣiṣẹ́ ní ìta gbangba tí kò bá ṣàti si pé òòrùn máa ma payan lemọ́lemọ́. Ní irú àsìkò tá a wà yìí nílẹ̀ adúláwọ̀, ìta gbóná gidi. Níwòyí kì í ṣe ìgbà tí èèyàn lè máa ṣe iṣẹ́ ìta gbangba àbí tí èèyàn bá ní ibòri tí èèyàn fi bòri nítorí agbára òòrùn yẹn pọ̀.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀. Ìgbọ̀nsẹ̀ tí mo mọ̀ ni pé kí eèyàn lọ yàgbẹ́, òhun ni ìgbọ̀nsẹ̀. Kò de sí iṣẹ́ tí eèyàn ń ṣe lórí ìgbọ̀nsẹ̀. Ítorí náà ìbéèrè yìí kò jágara.

Kí ni ó máa ń fún wọn ní ìtara ní ibi iṣẹ́? À, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ o. Tí mo bá rí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, ó máa ń fún mi ní ìtara. Tí mo bá rí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń rojọ́, ìgbà tó yẹ kó máa ṣe iṣẹ́ wọn tó ń rojọ́, ó máa ń fún mi ní ìtara. Tí mo bá rí àwọn tí wọ́n fi iṣẹ́ wọn ṣeré, ìgbà tó yẹ kó wà sẹ́nu iṣẹ́, wọ́n lè gbàyè pé ó rẹ àwọn, ẹ, nǹkan kan báyìí mú àwọn tó ń ṣe àwọn, wọ́n máa kúrò níbi iṣẹ́. Irú nǹkan bẹ́ẹ̀ ni ó máa ń ta mi lára lẹ́nu iṣẹ́, ó máa ń fún mi ní ìtara lẹ́nu iṣẹ́. Ibi iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀. Tí ènìyàn bá fi iṣẹ́ jáfara, ó ṣeéṣe kí iṣẹ́ yẹn kó bọ́ lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ yẹn. Ẹni tó bá dẹ̀dí ibi iṣẹ́, ó gbọdọ̀ káràìmọ́ asíkí ibi iṣẹ́ rẹ̀. Ó gbọdọ̀ mé-- ṣe ayẹ́ ayẹ̀wò finífíní láti mọ̀ pé àwọn tí wọ́n tó gbà ẹnu iṣẹ́, wọ́n ṣe iṣẹ́ bọ́ ṣe ẹ́, kọ́ ń ṣe iṣẹ́ yẹn. Bí kò ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè máa bàjẹ́.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìgbà méjì ni mo máa ń fọ eyín lójojúmọ́, láàárọ̀ àti lálẹ́ kí n tó sùn. Eyín ó jẹ́ ǹkan iyebíye ní ara ẹ̀dá, tí èèyàn ò bá fọ eyín lẹ́ẹ̀mejì, ó ṣe é ṣe kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí kí wọ́n máa ṣẹ́gun sí àárín méjì eyín, bó bá dẹ́ rí bẹ́ẹ̀ ẹnu onítàn wọn a máa rùn. Ìgbà méjì ló yẹ kí ẹ̀dá máa fọ eyín lójojúmọ́ ìgbà méjì. Bo jẹ́ ọmọdé o, bo jẹ́ àgbàlagbà o, bo jẹ́ ọkùnrin o, bo jẹ́ obìnrin o, o nílò láti máa fọ eyín lójojúmọ́ ní pàtàkì lẹ́ẹ̀kan, ẹ̀ẹ̀mẹ́jì, ẹ̀ẹ̀mẹ́ta. Àwọn bí ẹ̀ẹ̀mẹ́ta yẹn tí èèyàn bá jẹ nǹkan tí kò yẹ tí èèyàn jẹ, bí èèyàn jáde lọ ibi kan, ó dẹ̀ jẹ àwọn nǹkan kan tí ó máa, tí ó máa rùn lẹ́nu ẹni yẹn, tó bá ti dé ibi tó dọ̀ọ́, ìyẹ́ kó fọ eyín yẹn ni, kí ó tó yẹ kí n sọ pé bí ẹ̀ẹ̀mẹ́ta ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹ́jì òun ló tọ́ láti máa fọ ẹnu.

Ṣé o ti ń bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ẹ̀rọ ri? Ọ̀rọ̀ yìí ìbèèrè yìí ò jágara. Ọ̀rọ̀ tí ẹni tó ń bèèrè yìí tó ń sọ kò yémi. Béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ kò yémi.

Báwo ni o ṣe máà ń tọrọ àforíjì? À, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn fi lè tọrọ àforíjì. Tí èèyàn bá ti ṣẹ ẹnikẹ́ni, kà ló obìnrin tàbí ọkùnrin ni, èyàn máa, kà lọ́kùnrin ni fún ààfin ye, èèyàn lọ bá ènìyàn, a bẹ̀ ẹ́, tó bá nílò láti kúnlẹ̀, a kúnlẹ̀. Arákùnrin o, àbí baba wa o, àbí baba wa nínú olúwa o, àbí baba abúlé o, orúkọ tó bá wọ̀ olúwẹ̀ẹ́ kí èèyàn máa pe ẹni bẹ́yẹn, èyàn á kúnlẹ̀, èyàn ni kó má bínú. Kádẹ̀ lọ́ bí rẹ̀ni, èyàn ṣe bá kaná ni pé ìyá alágbàjà, ìyá tẹ́mẹ́dùn, mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn, ṣùgbọ́n má bínú, ẹ̀ foríjì mí. Àwọn ọ̀nà bá yí la ṣe máa béèrè àforíjì lọ́wọ́ ẹni tí èèyàn bá ṣẹ̀ àti máa tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí èyàn bá ṣẹ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ tí mo mọ̀ nípa ẹni, àwọn nǹkan tí èèyàn tó ń pè ní góòlù, àwọn nǹkan tó ń fi sọ́rùn, tó ń fi ṣọ́wọ́, tó ń fi sí ẹsẹ̀, àwọn ohun ọ̀ṣọ́. Èmi ò kí ń wọ ohun ọ̀ṣọ́. Àwọn ohun ọ̀ṣọ́ yìí àwọn obìnrin máa ń sábà lo, àwọn ọkùnrin náà máa ń sábà lo. Ṣùgbọ́n ní tèmi o, èmi ò kí ń sábà lo ohun ọ̀ṣọ́.

Ibo ni o máa ń ra ǹkan? Ọ̀pọ̀lọpọ̀ ibi ni mo ti máa ń ra ǹkan. O-- eléèyí fi lé pé nǹkan tí mo bá fẹ́ rà, ibi ọjà tó bá ti ń ta àwọn ǹkan bẹ́ẹ̀ ni màá lọ. Fún àfiwé, tí mo bá fẹ́ ra aṣọ ní ìlú Èkó, ọjà kan wà tó ń pè ní ọjà Balogun, ibẹ̀ yẹn ni màá lọ. Tí mo bá fẹ́ ra àwọn ǹkan ìlò, ǹkan bí ọbẹ̀, ǹkan bí oúnjẹ tí mo bá fẹ́ rà, ọjà kan wà tó ń pè ní Idó tàbí ọjà Mile 12 nílùú Èkó. Àwọn ọjà tí irú àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn ti, tó ti wọ́n pọ̀ níyẹn. Tí mo bá fẹ́ ra àwọn ǹkan bí bàtà tàbí àwọn ǹkan bí ọ̀ṣọ́, Balogun náà ni màá lọ. Ṣùgbọ́n ká ní ǹkan bí àwọn ǹkan tí eyàn fi le máa mú ǹkan, bí àwọn ọtí, bí àwọn omi, ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí à ń pè ní ọjà, ọjà lé, wọ́n ń pè wọ́n ní supermarket, irú bẹ́ẹ̀ ni mo ti máa ń lọ ra àwọn ǹkan. Nítorí náà ríra ǹkan kò sí níbi kan péré. Oríṣìíríṣìí ibi ni èèyàn ti le ra ǹkan. Nǹkan tí ẹ bá fẹ́, ibi tó ti ń tà ni èèyàn má ti lọ rà.

Irú fóònù alágbèká wọ́n ni ò ń lò. Fóònù tí mò ń lò, fóònù tán pẹ́ ni iPhone ni. iPhone ni àwọn eléébo ń pè fóònù alágbèká tí mò ń lò nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ fóònù ló wà. Imi jẹ́ pa lásá. Imi jẹ́ irú iyi ti mo ní mò ń lò nìyen tá ń pè ní iPhone. Fóònù owó iyebíye ni. Àwọn fóònù kan de tun wà tí a máa ń gbé sí tábìlì tá máa ń lò níbi ilé iṣẹ́. Irú àwọn yẹn kì í ṣe alágbèká ni irú àwọn yẹn. Àrọ tá ń gbé ká ná pèní hands phone. Ẹ̀yẹn hands phone ni. Ọwọ́ ló máa ń wà. Ibi kibibi tí ẹ̀yàn bá wà, tó bá pèèyàn, èèyàn lè gbọ́ kí èèyàn dáhùn níbi kibibi tí ẹ̀ bá wà. So irú ètè mi ń lò, fóònù alágbèká tí èmi ń lò, òun ni fóòmù tó ń pèní iPhone.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Oríṣìíríṣìí ọ̀nà leeyán fi lè yan àwọn alábàáṣiṣẹ́pọ̀. Ni ọ̀nà kìn-ín-ní, ká ní irú ènìyàn ti èèyàn bá ń fẹ́ kó bá eeyan ṣiṣẹ́, ó jẹ ní ó jẹ́ bí olùkọ́. Tí èèyàn bá ti rí ẹni yẹn, ẹ̀eyàn á pè wá kó wá ṣe àlàyé ara rẹ̀. Àya àlàyé ara rẹ̀ ni wipé irú ìwé wo irú ẹ̀kọ́ wo ló ti kà, irú ibi ẹ̀kọ́ wo ló lọ ilé ẹ̀kọ́ wo ló lọ, kí ni ọdún mélòó ló lò ní ilé ẹ̀kọ́ tó wà, ipò wo ló bá jáde nílé ẹ̀kọ́ tó wà. Ta bá ti wá gbọ́ gbogbo àwọn ìbéèrè wọ̀nyí tó bá ti fún wa ní ẹsẹ̀ àwọn ìbéèrè wọ̀nyí, a máa wá fún un ní nǹkan tó ń pè ní táwọn òloyìnbó ń pè ní test tá à ń pè ní ìdárayá. Ìdárayá yìí ni láti jẹ́ kí a mọ̀ boyá lóótọ́ àbi ododo, nǹkan tó lóhùn lè ṣe ó lè ṣẹ. Ta bá ti fún un ní ìdárayá yìí, yàrá lórí ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì ni o tàbí nǹkan tá à ń pè ní iṣẹ́ àròpọ̀, wọ́n ń pè ní ìdánwò. Boyá iṣẹ́ àròpọ̀ tàbí àwọn iṣẹ́ to ń pè ní iṣẹ́ sciences èyí tó bá ti lóhùn mọ́ ǹ ṣen bẹ̀, la máa fún un ní ẹ́ ta máa fún un ní àwọn ìdánwò yìí lórí ẹ̀. Tó bá wá yege, a ṣese máa wa gbé lọ sí ilé ẹ̀kọ́, a máa gbé lọ sí àwọn yàrá ilé ẹ̀kọ́, ibẹ̀ ti à ń pè ní kíláàsì. Ibẹ̀ la ti máa wá ní kó kọ́ àwọn ọmọ lójú wa n bẹ̀. Aa kọ́ àwọn ọmọ yẹn ní ojú wa n bẹ̀ lórí iṣẹ́ tó lóhùn mọ́ ǹ ṣe. Tó bá ti wá kọ́ wọn tán, a máa wá fún un ní ẹ́ àwọn nǹkan tá a máa pè ní pé a máa, a máa wá fún un ní, a máa bá a sọ bó ṣe jẹ́ bó ṣe ṣiṣẹ́ yẹn sí. Tí ó bá ṣẹ́ dáadáa, a máa fún un ní a máa fún un ní àwọn máàkì pé iṣẹ́ tó ń ṣe yìí ò ṣe dáadáa, a de máa wá gbà. Ṣùgbọ́n tó bá kú díẹ̀ ká à tọ́, a máa sọ fún pé ibi báyìí, ibi báyìí, ibi báyìí, ó kú díẹ̀ ká à tọ́ fún ẹ to ṣe eyìí. Ni ọ̀nà báyìí, a máa mọ àwọn tí wọ́n mọ iṣẹ́ àtàwọn tó n mọ iṣẹ́.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Tí n bá fẹ́ sùn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni màá sábà wọ̀. Láàkọ́kọ́, tí oru bá mú púpọ̀, mo kan lè ro iro àbí kí n wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí kò ní jẹ́ kí oru mú ni. Ọ̀nà èkejì dẹ́ rẹ̀ e, tí òtútù bá mú, aṣọ tó nípọn tó ṣe é bá òtútù lo ni mo máa mú ní mo máa wọ̀. Elẹ́ẹ̀kẹta, ní ìgbà ọyẹ́, ní ìgbà ọyẹ́, ki n tó ti ẹ́ sùn máa ń fi awọ́n bí àwọn àbòníkí pa ẹsẹ̀, pa ọwọ́, pa àyà nígbà ọyẹ́ àti ìgbà òtútù. Òpọ̀lọpọ̀ aṣọ ni èèyàn lè wọ̀ nígbà tí èèyàn bá fẹ́ lọ sùn. Ní pàtàkì, tí èèyàn bá mọ irú akọkọ tí a wà, bóyá akọkọ òjò ni o, akọkọ ẹ̀rùn ni o, àbí akọkọ òru ni o, ìmọ̀ báyìí á fún wa ní àǹfààní láti yan aṣọ tí a lè wọ̀ sùn.

Ṣé o ní àgbàlá ọjọ́? Ṣé o ní àgbàlá ọjọ́? Ìbéèrè yìí ò jàgára. Ṣé o ní àgbàrá ojo? Àgbàlá ọjọ́. Àgbàlá ọjọ́. Ọ̀rọ̀ àgbàlá yìí kò yé mi púpọ̀.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? À, mo ti lé àwọn kan kúrò ní iṣẹ́ rí o. Ìdí rẹ̀ ni pé tí èèyàn bá gba èèyàn siṣẹ́ tí ó ń ṣe mẹ̀lẹ́ àbí tí kò mọ iṣẹ́ yẹn ṣe bí ṣe ẹ kó ṣe, tó ń ṣáròrò, tó ń fi iṣẹ́ e ṣeré, irú ẹni bẹ́yẹn èèyàn máa dá dúró lẹ́nu iṣẹ́ ni. Nítorí náà mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí.

Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni tí n bá rantí àwọn tí mo fẹ́ràn tó ń ṣe rere, ìgbádùn mi nìyẹn. Tí n bá rí ẹni tí mò ń gbàdúrà fún tó ń ṣe àṣeyọrí, ìgbàdùn mi nìyẹn. Tí n bá rí àwọn ọmọ tí mo kọ́ lẹ́ẹ̀kọ́ tí wọ́n ń ṣe rere ní ibi iṣẹ́ wọn láyé, à ìgbádùn mi nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń jẹ́ kí lọ́n fún mi ní ìgbádùn. Ìgbádùn jẹ́ nǹkan tí ó máa ń mu ni lọ́kàn bàlẹ̀, tí ó máa ń ṣe ni lórí, tí ó máa ń fún ni ní ìmísí láti ṣòre si.